Ohun tí mo máa ń wá nínú àwọn òṣìṣẹ́ tuntun ni ìjáfafá, ìmú ìdálárayá àti ọ̀pọ̀lọpọ̀ ohun ṣeéṣe. Mo lè fẹ́ràn kí òṣìṣẹ́ lè ṣe iṣẹ́ kan àbí méjì àbí mẹ́ta ní àkókò kan náà, tàbí kí òṣìṣẹ́ jẹ́ ẹni tó jẹ́ ẹni kan tí ó ní ìmuyànran lórí iṣẹ́ tí ó yàn láàárọ̀ yálàyò.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n fi tábìtì, mo de fẹ́ràn rẹ̀ dáadáa ní gbogbo ìgbà ẹ̀ka ayé àti ìgbàkígbà. Ní gbogbo ibi tíbí tí mo máa lọ, mo fẹ́ràn kí n máa gbé tábùù káàkiri kí n máa wà pẹ̀lú rẹ̀ torí àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí mo mọ̀ n ṣe lórí rẹ̀. Pápa jùlọ ẹ̀yẹ iṣẹ́ tó ṣe tó ní ṣe pẹ̀lú iṣẹ́ mi nípa iṣẹ́ tí mò ń ṣe ní ọ́fíìsì mi àti àwọn ǹkan kan tí mo nílò láti jẹ́ kí n ní mọ́ síwájú.

Mo máa ń gbìyànjú kárakára láti rí i pé mo dúró lórí òtítọ́. Mi ò kí ń pa irọ́, bẹ́ẹ̀ni mi ò ṣi kí ń ṣe èké. Tí ọ̀rọ̀ bá ṣe rí náà ni màá ṣe sọ. Tí iṣẹ́ bá pọ̀jù fún mi, màá jẹ́ kí àwọn tí wọn ń gbéṣẹ́ fún mi kí wọ́n mọ̀ wípé ohun tó ṣẹlẹ̀ nìyí. Báyìí báyìí, báyìí báyìí, igba yii bayii ni màá ṣe iṣẹ́ wọn tí ó sì ní ìpalára kankan fún wọn àti mi náà.

Àwọn ìṣòro ayárábiàsà, bí mo ṣe máa yanjú rẹ̀ ní pé àkọ́kọ́ màá pa ẹ̀rọ ayárábiàsà mi, màá tún tán. Tí mo bá ṣe léyìí tí kò bá ṣe, màá pa, màá tan flight mode lórí fóònù mi, màá tún, màá tún pa. Tí kò bá ṣe, màá pa fóònù mi, màá tún pa, màá tún tán. Tí kò bá tún a ṣe, màá pe àwọn ẹrú, ẹrú, ẹ-- amojú ẹ̀rọ mi, kọ́sítómà kẹ, tìti nẹ́tíwọ́kì mi pé kí wọ́n bá mi ṣe.

Iṣẹ́ àkànṣe dá ló bí màá ṣe máa ṣe ètò rẹ̀ ó dá lé lórí ohun tó bá jẹ́. Ni kété tí mo bá ti gba iṣẹ́ náà, màá bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ìwádìí, ohun tí yóò mú mi rí iṣẹ́ náà ṣe ní ọ̀nà tí ó fi dára jùlọ. Máa ṣe tayọ àwọn akẹgbẹ́ mi ní àwọn tájo wà ní ibi iṣẹ́ kankan náà. Màá ṣe é ní ọ̀nà tí yóò bá mu pẹ̀lú bí ẹni tí ó ńi ṣe fẹ́.

Mo fẹ́ràn kí n máa jẹ òkèlè ní ọ̀sán, ní gbogbo ìgbà kí n máa jẹ òkèlè ní ọ̀sán torí eléyìí yóò mú mi, yóò dúró lára mi, yóò sì tún mú mi gbajúmọ̀ àwọn iṣẹ́ tí mò ń ṣe, tó máa ń fún mi ní ọ̀pọ̀lọpọ̀ okun àti agbára àti pé yóò tún mú Mo fẹ́ràn kí n máa sùn ní ọ̀sán, ṣé yóò tún mú mi rí òórùn sùn dáadáa. Ìnfáà, bí mo ṣe bá yín sọ̀rọ̀ ọ̀wọ̀ yìí, mò ń jẹ ẹ̀bà lọ́wọ́.

Ẹ̀ní tí mo máa ń ṣe, tí mo máa fi ń dáàbò bo ayé akẹ́kọ̀ọ́ mi ní orí Íńtánẹ́ẹ̀tì ni. Tí mo bá ti parí ìkẹ́kọ̀ọ́, màá ṣe gbogbo nǹkan tó yẹ kí ń ṣe, màá to ohun tó yẹ kí ń tò sí ibi tó yẹ kí ń tò wọ́n sí. Màá sì pa gbogbo ẹrọ tó yẹ kí ń pa. Torí tí mo bá dé ní ọjọ́ kejì, ibi tí mo bá ṣe dé ni ní máa sì tún ti tẹ̀síwájú lórí àwọn iṣẹ́ tí mò ń ṣe lọ tẹ́lẹ̀.